Bẹ́ẹ̀ni ojú mi dára ó sì gúnrégé lọmọkùnrin. Kódà ìyàwó mi gan-an òun gan-an mọ̀ pé ojú mi dára torí wípé òun gan-an máa ń jẹ lẹ́nu wípé ojú mi gúnrégé. Ojú mi dára lọmọkùnrin o, mi ò sì ní àwọn kòkòrò tí ọmọkùnrin máa ń ní tó bá ti dàgbà. Mi ò ní ní ojú, ojú mi ó kó pupa lọ títí àmọ́ ó ṣe rẹ́múrẹ́mú. Ojú mi ò rọ́f, kò rí súùkù, ojú mi ò rí pálapála, ojú mi ó dán níwọ̀nba. Mo sì dúpẹ́ fún Ọlọ́run pẹ̀lú èyí tí Ọlọ́run ṣe fún mi yìí. Kì í ṣe ojú mi nìkan ló dára, ara mi yòókù náà ó dára ó sì máa wú mi nígbà tí mo bá wo ara mi. Tí mo bá wo itan mi gan-an náà óun náà dára, ó máa dá mi lọ́run kódà apá mi náà máa dá mi lọ́run, gbogbo ara mi ló máa dá mi lọ́run.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo jẹ́ ẹni tí ó kúndùn kó máa jáde lọ́pọ̀lọpọ̀. Mo jẹ́ ẹni tó jẹ́ wípé ilé ni mo máa sábà dúró sí tí mi ò bá lọ sí ibi iṣẹ́ tàbí tí mi ò bá ní nǹkan pàtàkì tí mo fẹ́ lọ ṣe ní ìta. Àmọ́ nípa ibi tí mo fẹ́ràn láti máa lọ jù, mo fẹ́ràn láti máa lọ mọ́sálásí. Mọ́sálásí jẹ́ ààyè kan tí mo fẹ́ràn láti máa lọ jù. Ibi tí mo tún fẹ́ràn láti máa lọ jù, óun náà ni ọ̀rẹ́ tó pàtàkì tó jẹ́ wípé ó máa ń ṣànfààní láyé, ó ṣànfààní láyé mi. Mo fẹ́ràn kí n máa lọ sí ọ̀dọ̀ tòun náà. Àmọ́ kó jẹ́ wípé kí nǹkan máa jáde lọ sí patí tàbí nǹkan mí ì tí àwọn èèyàn kan ṣe máa jáde tó ṣe wù wọn, èmi ò nífẹ̀ẹ́ sí i. Kàkà kí n máa jáde tó ṣe wù mí, máa yá jókòó kí n máa kàwé tàbí kí n máa ṣe nǹkan tó ní ìtumọ̀ ní inú yàrá mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù nítorí pé òun rọrùn ju kí n ṣe máa lọ sí ààyè kan láti lọ ṣe ìpàdé lọ. Nítorí wípé tí mo bá ṣẹ̀ṣẹ̀ lọ sí ààyè kan, má ṣẹ̀ṣẹ̀ gun mọ́tò, má ṣẹ̀ṣẹ̀ sanwó mọ́tò. Eléyìí ó mú wà ládàánì ju kí n ṣe ìpàdé lórí fóònù lọ. Ìpàdé orí fóònù rè o rọrùn lẹ́yìn kí ǹkan tí ní data lórí fóònù, kí n dẹ̀ bọ̀ sí ààyè tí a ti máa ṣe ìpàdé lórí íńtánẹ́ẹ̀tì, ká sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Eléyìí ó rọrùn lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ dára, ó dẹ̀ yára lọ́pọ̀lọpọ̀. Kò nídi wàhálà asẹ̀ṣẹ̀ ń jáde lọ síta, asẹ̀ṣẹ̀ ń wọ mọ́tò, asẹ̀ṣẹ̀ ń wa mọ́tò tàbí asẹ̀ṣẹ̀ ń sanwó mọ́tò kan lọ síbi kan ní ibòmí tí ó má a mú wàhálà wá tí ó dẹ̀ máa jẹ kó rẹ ara.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfámú́ra nígbà tí mo bá ń mu ohun mímu. Nítorí wípé lílo ọ̀pá ìfámú́ra ó máa ń jẹ́ kí ǹkan mímu kó rọrùn ó sì má ń jẹ́ kí ó túnì lára lọ́pọ̀lọpọ̀. Kò dẹ̀ ní jẹ́ kí ẹnu máa rò yàn torí wípé yóò fún ẹnu ní iṣẹ́ tó kéré ṣe. Àmọ́ tí èèyàn ò bá lo ọ̀pá ìfámú́ra, ẹ̀yàn ó máa fi ẹnu mú láti inú ìgò ni ní ti so se. Eléyìí ó lè mú ẹnu máa rò yàn, ó lè mú ǹkan mì kò tún ṣẹlẹ̀ sí ìyàn. Ọ̀pá ìfámú́ra mo nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí ó máa ń mú ohun mímu rọrùn fún mi láti mú, ó dẹ̀ má ń jẹ́ kí ohun mímu kó wú mi sí láti mú, ó dẹ̀ má ń jẹ́ kí ohun mímu kó dùn láti mú yàtọ̀ sí tí èèyàn ò bá lo ọ̀pá ìfámú́ra.

Mo máa ń ṣe ètò owó iṣẹ́ dáadáa. Mo dẹ̀ máa ya sọ́tọ̀ kí ń má ba à ná, kí ọwọ́ má ba à bà rara. Mo máa ń gbìyànjú kí ó jẹ́ wípé owó iṣẹ́ mi mo se tò ẹ lọ́tọ̀. Mo sì máa ń gbìyànjú láti tẹ̀lé ìlànà tí mi ò tiẹ̀ fi ní ná owó iṣẹ́ mi rara. Owó iṣẹ́ mi ó yàtọ̀ sí owó tí mo máa ń ná. Kì í ṣe owó tí mo máa ń ná ni owó iṣẹ́. Nítorí náà mo máa ń daya sọ́tọ̀, mo sì máa ń fi sáààyè kan tọ́wọ́ ó nì kan títí tí màá fi tún lọ fi ra àwọn ọjà mìí. Owó iṣẹ́ mi rè, mo máa ń fi sí báǹkì. Nítorí wípé tí màá fi sí báǹkì àti lọ yára gbà kò ní yá mi lára. Báǹkì tí màá fi sí, màá sì gbìyànjú kó jẹ́ wípé kì í ṣe báǹkì tó jẹ́ wípé mo ní ǹkan tí màá fi sáré lọ gbà lọ́wọ́. Báyìí ni mo sì máa ń ṣètò owó iṣẹ́ mi.

Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ ó pó ríṣiríṣi. Mo fẹ́ràn láti máa wọ ìbọ̀sẹ̀ shoe nítorí wípé ó ma bo gbogbo ẹsẹ̀ mi, ó sì máa bu ìkún ẹsẹ̀ mi, ó sì máa dá àbò bo ẹsẹ̀ mi. Nítorí ẹ̀, òun ni mo fi fẹ́ràn ìbọ̀sẹ̀ shoe. Mo tún máa ń wọ ìbọ̀sẹ̀ slippers náà, mo fẹ́ràn òun náà torí pé mo máa ń wọ òun náà ní ilé pàtàkì jùlọ tí mo bá fẹ́ lọ balùwẹ̀ tàbí tí mo bá fẹ́ yàgbẹ́ ní ilé, òun ni mo máa ń wọ, tàbí tí mo bá fẹ́ gbá bọ́ọ̀lù, mo máa ń wọ gbá bọ́ọ̀lù náà. Mo tún fẹ́ràn ìbọ̀sẹ̀ sandal náà torí wípé òun ni mo máa ń wọ lọ schoolu, àó ni mo máa ń wọ lọ sí ilé ẹ̀kọ́ nígbà tí mo bá ń lọ sí ilé ẹ̀kọ́. Ní ìgbà táa fi wà ní ilé ẹ̀kọ́, mo máa ń wọ ọ̀ lọ́pọ̀lọpọ̀ ó sì máa ń bá mi ní ẹsẹ̀ mú.

Rara o, mi ò lé ẹnikan kúrò ní iṣẹ́ rí. Nígbà tó jẹ́ wípé ipò mi kò ì tí ì dé ipò ẹni tó ń gbà yẹn sí iṣẹ́ àti wípé èmi ò kí ṣe ìka tó máa lé èèyàn kúrò níbí iṣẹ́. Èmi ò ní agbára àti lé ẹnìkankan kúrò níbí iṣẹ́. Mi ò dẹ̀ ní ẹ̀mí àti lé èèyàn kúrò níbí iṣẹ́ nítorí pé ọ̀nà àti jẹ́ àtimú rẹ̀ ni. Àti lé kúrò níbí iṣẹ́ ó máa le fún mi lọ́pọ̀lọpọ̀. Bót kulẹ̀ jẹ́ wípé a máa rí tó jẹ́ wípé wọ́n máa ń fún àwọn èèyàn ní ìwé níbí iṣẹ́ wípé kí wọ́n kúrò níbí iṣẹ́. Oríṣiríṣi nǹkan ni ó máa ń fà á. Ó lè jẹ́ wípé ẹni tí wọ́n lè kúrò níbí iṣẹ́, òun ni kò ṣiṣẹ́ rẹ̀ bó ṣe tọ́ tàbí tó wúwa ìjàmbá tàbí tó wúwa aidà. Ó lè jẹ́ nítorí ẹni wọn fi fẹ́ lé e kúrò níbí iṣẹ́. Ó sì lè jẹ́ wípé torí pé àwọn ọ̀gá ibi iṣẹ́ wọ́n ya ìka, wọ́n kórìí rẹ̀ níbẹ̀. Òun ni wọ́n fi fẹ́ lé e kúrò níbí iṣẹ́. Oríṣiríṣi ìdí ló máa ń fà àti wọ́n fi máa lé èèyàn kúrò lẹ́nu iṣẹ́. Àmọ́ èmi o, mi ò lé ẹ̀yàn kúrò ní ibi iṣẹ́ rí.

Ìgbà tí mo kẹ́yìn fò, tí mo bá ní kí n rán tí ìgbà tí mo kẹ́yìn fò, mo lè sọ wípé ìgbà tí mo kéré tá a máa ṣe eré ìkọjá àyè, ọò ni mo kẹ́yìn fò. Nígbá yì sí ree orísìírísìí eré la máa nṣe, a máa ṣe eré tó jẹ́ wípé ó ní ṣe pẹ̀lú fífò, a máa ta okùn sílẹ̀, àwa máa ma fò kọjá. Ìgbà yìí ni mo lè sọ wípé mo ti fò gbẹ̀yin. Nítorí wípé bá ṣe ń dàgba sií àwọn ǹkan míì ló ń dí wa lọ́wọ́ láti máa ṣe irú àwọn eré bẹ́ẹ̀. Tá a ṣe ń dàda sí i là ń dojú kọ ilé ayé, là sì ń dojú kọ ọ̀rọ̀ igbesí ayé wa. Kò jẹ́ kí a Le r'ayé eré fífò mọ́. Ó ti pẹ́ gan tí mo ti fò gbẹ̀yin o. Ó ti pẹ́ gan tí mo ti fò gbẹ̀yin, gbẹ̀yin. Nígbà tí mo kéré, oun ni mo ti fò gbẹ̀yin. Eléyìí ó sì ti kọjá ogún ọdún sẹ́yìn tí mo bá ní kí n kà, nígbà tí mo ti fò gbẹ̀yin.

Ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún kò ní iye ọjọ́ pàtó kan tí mo ní fún ìsinmi ọdọọdún. Nítorí wípé ìsinmi ọdọọdún mi ó máa yí padà ní ọdún kan sí ọdún mi. Ìgbàmí ò lè jẹ́ iye báyìí ní ọdún kan lọ́dún mi ó sì le jẹ́ iye mìíràn. Nítorí wípé ìsinmi ọdọọdún wa ó máa lọ níbàmúsí àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ nínú ọdún náà. Tó bá jẹ́ wípé strike ṣẹlẹ̀ nínú ọdún, a jẹ́ wípé ìsinmi ọdọọdún wa kò ní pọ̀ torí wípé a máa fẹ́ lo àsìkò púpọ̀ láti fi dí strike náà. Tó bá jẹ́ wípé kò sì sí strike, a jẹ́ wípé ìsinmi ọdọọdún wa ó máa pọ̀ díẹ̀ nìyẹn. Nítorí náà ìsinmi ọdọọdún wa kòní gbèdéke kan tí ó lè jẹ́ ní ọdún.

Rárá o, mi ò kí kọ orin kẹ́lẹ́ nítorí wípé orin àtíkẹ́lẹ́ àtíkẹ̀lẹ̀ èmi ò kí kọ rárá rárá. Orin èyí tí mo gbádùn tí mo lè kọ ọ̀nlè yi tí wọ́n ń pè ní waka àti orin òwe. Àwọn èyí ni orin tí mo lè kọ pàtàkì jùlọ nígbà tí wọ́n bá jẹ́ orin ọlọ́gbọ́n tí wọ́n bá làákàìmú. Àmọ́ àwọn gan tí wọ́n bá làákàìmú tán jẹ́ ìkọkùkọ, èmi ò kí kọ wọn. Nítorí náà, èmi ò kí kọ orin kẹ́lẹ́ o. Bókulẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa kọ oríṣiríṣi orin àtíkẹ́lẹ́ àti èyí tó yàtọ̀ sí kẹ́lẹ́. Gbogbo rẹ̀ ní wọ́n máa kọ, tí wọ́n sì máa jùdí síi, tí wọ́n máa dànsíásí. Ṣùgbọ́n èmi ń tèmi, èmi ò kí kọ orin. Dípòdípò máa dànsíásí orin kankan.

Mo máa kojú àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú ìfarabalẹ̀ torí wípé ó máa bọ́ sí àsìkò tè yàn o mọ́ kán ju. Mo sì máa gbìyànjú kó jẹ́ wípé torí wípé ó bọ́ sí àsìkò ìparí iṣẹ́ mi ò ní ṣiṣẹ́ àbùjẹ́ ń jẹ kú. Mo máa farabalẹ̀ kí n ṣiṣẹ́ mi bí iṣẹ́. Mi ò dẹ̀ kí jẹ́ kó yàtọ̀ sí àsìkò tí èkì ṣe àsìkò ìparí iṣẹ́. Àti iṣẹ́ tí mo bá ṣe ní àsìkò ìparí iṣẹ́ àti èyí tí mo bá ṣe kó tó di àsìkò ìparí iṣẹ́, méjèèjì mo máa ṣe wọ́n bákan náà ni. Ó kò le jẹ́ wípé àsìkò ìparí iṣẹ́ ó máa bọ́ sí ìkánjú. Mo máa gbìyànjú kí a máa kanra mi lójú. Tí àsìkò ìparí iṣẹ́ tó bá ti tó, ibi tí n bá bá dé, òun náà ni màá dá dúró, màá sì máa bá ìyókù lọ lọ́la. Tó bá sì wà jẹ́ wípé ó jẹ́ ǹkan tí mo gbọdọ̀ parí, a jẹ́ wípé màá tún funra mi lásìkò díẹ̀ náà ni láti fi parí rẹ̀. Àmọ́ mi ò kí jẹ́ kí àsìkò ìparí iṣẹ́ kó ní ìlàpa burúkú lórí iṣẹ́ mi tí mo bà, ti mo bá ṣe.

Tábìlì iṣẹ́ mi ó dára, ó sì, ó sì, ó sì rẹwà lọ́pọ̀lọpọ̀. Ó sì jẹ́, ó sì jẹ́ tábìlì tó jẹ́ wípé mo to àwọn nǹkan tó wà níbẹ̀ dáadaa, kò rí jákú jáku. Kìṣe tábìlì tó jẹ́ wípé tí èèyàn bá ríi tó bá dé bẹ̀, yóò mọ wò yí pé, báwo ni tábìlì ṣe dàrú tó báyi? Tábìlì mi kò dàrú, ó sì, ó sì, ó dán àwọn ǹkan tó wà níbẹ̀ mo sì to dáadaa. Ó sì jẹ́ tábìlì tó jẹ́ wípé tí èèyàn bá ríi, ìṣe ó tún fẹ́ mọ wù eyán ṣe síi ni. Nítorí wípé mo tò ó tó ṣe yẹ kí n ṣe tò ó, tó jẹ́ wípé tí èèyàn kan bá ríi, ó máa, inú rẹ̀ máa dùn wípé òún rí tábìlì iṣẹ́. Tábìlì iṣẹ́ mi ó jọ tábìlì iṣẹ́ gẹ́gẹ́ bí i tí tábìlì iṣẹ́ tó dára tó ṣe máa ń rí. Báyẹn náà ni tábìlì iṣẹ́ tèmi náà ló ṣe rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá sùn. Mo dẹ̀ nífẹ̀ẹ́ sí kí ń má fi aṣọ ìbora bora nítorí kò ì pẹ́ tí òtútù fi má mú mi. Nítorí náà ni mo fi máa ń fi aṣọ ìbora bo ara mi. Àmọ́ kì í ṣe gbogbo ìgbà náà ni mo máa ń fi aṣọ ìbora bora. Ìgbà mí mo máa ń sùn láì fi aṣọ ìbora bora. Pàtàkì jùlọ nígbà tí oru bá ń mú gidi tí mò ń láàgun. Nígbà yìí mi ò kí ń fi aṣọ ìbora bora. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo kúndùn kí ń má a fi aṣọ ìbora bora. Aṣọ ìbora tí mo láì tí mo fẹ́ràn kí ń máa fi bora ó jẹ́ aṣọ ìbora tó fẹ́lẹ́ tí kò nípọn jù tó jẹ́ wípé yóò bá yóò kò ní jẹ́ kí òtútù mú mi ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà yóò tún jẹ́ kí atẹ́gùn fẹ́ẹ́rẹ́fẹ́ kó má a dé ara mi. Irú aṣọ ìbora yìí òun ní mo fi má a òun ní mo fẹ́ràn kí ń má a fi bora.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu piroté- puro- purotẹ́ẹ̀nì. Kódà mo nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó máa ń ṣe ara lóore. Ó máa ń jẹ́ kí ara mi jọ̀lọ̀ kó dán, kó mógun ó sì máa ń jẹ́ kí awọ mi kí ó rẹwà kó sì dùn wò. Nítorí náà ni mo fi nífẹ̀ẹ́ láti máa mu àwọn ohun mímu, àwọn ohun mímu purotẹ́ẹ̀nì. Mo nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀ o. Ó dẹ̀ pé oríṣiríṣi tí mo máa ń mu. Kódà kì í ṣe èmi nìkan ni mo nífẹ̀ẹ́ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ó nífẹ̀ẹ́ purotẹ́ẹ̀nì pàtàkì jùlọ tó bá jẹ́ ohun mímu torí wípé ònkalúkù náà ló mọ àǹfààní tó ń bẹ níbẹ̀. Nítorí ẹ̀ ni ònkalúkù ló fi kúndùn ìmáa mu àwọn ohun mímu purotẹ́ẹ̀nì. Àwọn ohun mímu purotẹ́ẹ̀nì rè nígbà mí jìrọ́ kí èèyàn jẹun, èèyàn a máa mú wọn kó fi jìrọ̀ oúnjẹ jíjẹ. Nítorí wípé ó ń bẹ nínú wọn tó jẹ́ wípé wọ́n lè ṣiṣẹ́ oúnjẹ jíjẹ níbi tí wọ́n lágbára dé. Mo nífẹ̀ẹ́ wọn lọ́pọ̀lọpọ̀ o, mo sì máa ń mú wọn lóore kóòré.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé, o ti ń lọ bí ọdún méjì. Nítorí wípé ìgbà tí mo kẹ́kọ̀ọ́ jáde ẹ̀kọ́ ti mástà mi, o ti ń lọ bí ọdún méjì báyìí. Ìgbà yẹn náà ni mo si lọ sí ilé ìkàwé gbẹ̀yìn. Lílọ sí ilé ìkàwé ó jẹ́ ǹkan tó jẹ́ wípé àti kékeré náà la ti ń lọ títí ta fi dàgbà. Lílọ sí ilé ìkàwé ó jẹ́ ǹkan tó jẹ́ wípé ó dára lọ́pọ̀lọpọ̀ tó sì jẹ́ ǹkan tó buyì fúnni lọ́pọ̀lọpọ̀. O jẹ́ ǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa níbí tí a kú dùn tó sì máa wù wá ṣe. A sì dúpẹ́ fún Ọlọ́run tí ó fún wa ṣe, a kàá dé ibi tó yẹ ká kà á dé. Eléyìí kò kí i ṣe ohun tó rọrùn pẹ̀lú àánú Ọlọ́run ló jẹ́ kí elé yìí kó ṣẹlẹ̀. A sì tún lérò láti tún tẹ̀síwájú nípa ẹ̀kọ́ wa tí Ọlọ́run tí ó bá fi àǹfààní rẹ̀ fún yàn. Nítorí náà ìgbà tí mo lọ sí ilé ìkàwé kẹ́yìn, o ti ń lọ bí ọdún méjì báyìí tí mo jáde ẹ̀kọ́ ti mástà mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe ní ìwọnba. Bokulẹ̀jẹ̀ wípé mi ò mọ̀ wọ́n dáadáa ṣùgbọ́n mo mọ̀ wọ́n níwọ̀nba tí mò ṣì lè tún àwọn nǹkan ráńpẹ́ ṣe. Àmọ́ mo ní àwọn tí wọ́n jí ọ̀gá fún mi nínú àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ wípé àwọn mọ̀ nǹkan tún ṣe gidigidi gan ni. Irú àwọn yìí ni mo máa ń pè nígbà mi tí nǹkan tí mi ò lè tún ṣe tí ó bá bàjẹ́. Àwọn ni mo máa ń ké sí kí wọ́n wá bá mi tún ṣe. Nítorí náà mo mọ̀ bí a ṣe ń tún àwọn nǹkan ṣe níwọ̀nba tí Ọlọ́run tí ó fún mi ní agbára rẹ̀. Mo sì tún gbìyànjú kó jẹ́ wípé mo tún kọ́ nípa táa ṣe tún nǹkan ṣe ju tí mo ṣe mọ̀ yìí lọ.